Rárá, mi ò mọ àmì ìràwọ̀ mi àti kékeré ni mo ti fẹ́ mọ àmì ìràwọ̀ mi. Mọ dẹ̀ bẹ̀rẹ̀ ní ọwọ́ àwọn òbí mi, wọ́n sọ pé à won ọ mọ àmì ìràwọ̀ mi. Nísìnsìnyí, èmi ò mọ àmì ìràwọ̀ mi.

Mo ma ń jẹ́ oúnjẹ tó lérò fún ìlera nítorí pé mo fẹ́ràn ara mi púpọ̀. Àwọn oúnjẹ ìlera yìí ó de dà púpọ̀ fún ara. Ìgbà tí mo wà ní kékeré mo má ń sàìsàn látọwọ́ pé mi ò kí ń jẹ́ oúnjẹ ìlera ṣùgbọ́n nísinyí mo ti bẹ̀rẹ̀ sí í jẹ oúnjẹ ìlera.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa, mo dẹsi máa ń ṣe dáadáa sí wọn. Ípàdé landlord meeting, ìpàdé àwọn tó nílé ládùúgbò, mo máa ń lọ náà nítorí pé mo ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú àwọn aládùúgbò mi. Mo sì mọ gbogbo wọn dáadáa, mo mọ ilé tán gbé, mo mọ wàhálà tàn ni.

Irú orin tí mo fẹ́ràn gbọ́ òun ni orin Kristẹni tí a ń pè ní orin gospel, òun ni mo fẹ́ràn gbọ́. Òun ni tó máa jẹ́ kí n súmọ́ Ọlọ́run, orin tó jẹ́ pé tí n bá kọ ẹ̀mí mi, ó máa kọrin ayọ̀ sí Olúwa Ọlọ́run. Iwu àwon orin tí mo fẹ́ràn láti máa kọ òun ni àwọn yẹn. Olúwa, orin tí mo fẹ́ràn láti máa gbọ́

Ẹ̀kọ́, tí kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ nígbà èwe òun ni, nígbà ìwé òun ni ẹ̀kọ́ Yorùbá. Eléyìí tí mò ń sọ báyìí, inú mi dùn púpọ̀ wípé mo kọ́ ẹ̀kọ́ náà nígbà ìwé nítorí pé òun ni mò ń lò báyìí. Mo dẹ̀ kọ́ b'ọ́n ṣe ń sọọ́ dáadáa.

Wọn kìn gbà kí a dá hùn fóònù ni, fóònù ní ibi iṣẹ́ àyàfi ta bá wà ní ìdákẹ́jẹ́jẹ́, ohun ni a má a ń dáhùn fóònù. Tí mo bá fẹ́ dáhùn fóònù ní ibi iṣẹ́, mo ma ń lọ sí ilé ìgbọ̀nsẹ̀ àti dáhùn fóònù.

Mo máa ń kọ lẹ́tà fún oríṣìíríṣìí ènìyàn nítorí pé mo mọ ilé ìwé. Àwọn lẹ́tà tí mo máa ń kọ, mo máa ń kọ fún àgàgà àwọn àgbàlagbà tó jẹ́ pé wọ́n ò mọ bí wọ́n tí ń kọ lẹ́tà. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn púpọ̀ púpọ̀. Lójúmọ́ kan, wọ́n máa ń wá sí ọ̀dọ̀ mi láti kọ lẹ́tà.

Tí òjò bá ń rọ̀, nǹkan tí mo máa ń ṣe ni pé mọ máa ń gbé òjò. Mọ fẹ́ràn láti máa gbé òjò, nítorí pé omi náà wúlò lọ̀pọ̀lọpọ̀ fún mi. Mọ máa ń fi omi náà wẹ̀, mọ máa ń fi omi náà dáná, mọ máa ń fi omi náà fọṣọ. Ìgbà mìíràn tí omi náà bá wà tóbá dára, mọ máa ń mu. Ṣo, nǹkan tí mọ máa ń fi, nǹkan tí mọ máa ń ṣe nígbà òjò òun lẹ lé yìí.

Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn púpọ̀ púpọ̀ nítorí pé nǹkan tó bá máa pani lẹ́rìn, òun ni mo fẹ́ràn. Àwọn oríṣiríṣi àlọ́ apanilẹ́rìn ni mo gbọ́ nígbà èwe mi ṣùgbọ́n nísinsìnyí àwọn àlọ́ apanilẹ́rìn kò kí n pani lẹ́rìn nítorí pé iṣẹ́ ti pọ̀ láti ṣe. Nígbà mi a máa gbọ́ àwọn àlọ́ yìí ṣùgbọ́n a kò ní rẹ́rìn ín.

Mo mọ bi a ti ń tú àwọn ǹkan electronics, mo mọ bí a ṣe ńtú ṣe. Mi ò kọ́ṣẹ́ náà, ṣùgbọ́n ní ilé ìwé wọ́n kọ́ wa bí a ti ń tú díẹ̀ nínú àwọn ǹkan yìí ṣe. Ìdí nìyí tí mo fi mọ̀ bí a ti ń tú àwọn ǹkan yìí ṣe. Mo mọ bí wọ́n ṣe ń tú tẹlifíṣàn, rédíò, fóònù àtàwọn ǹkan kéékèèké ṣe.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti lọ wo eyín, mo dẹ̀ nílò láti lọ wo eyín mi, nítorí pé ìgbà mí ì, eyín máa ń dùn mí, àti kékeré ni mo ti ní nǹkan ní eyín mi, mo dẹ̀ nílò láti lọ rí àwọn dókítà tó ń ṣiṣẹ́ lórí eyín, ṣùgbọ́n owó ni ó jẹ́ kí n lọ, mi ò lè lọ nítorí pé mi ò lówó láti fún àwọn dókítà eléyín.

Mo máa ń ṣe yoga nígbà mi i. Ó ti ṣe díẹ̀ tí mo ti ṣe yoga ṣùgbọ́n mo máa ń ṣe yoga nígbà mi ní ẹẹ̀mẹ́jì ní ọ̀sẹ̀. Owó tí mo máa ń san fún ẹni tó máa ń bá mi ṣe yoga, owó náà pọ̀ díẹ̀. Ìdí nìyí tí m i o kì í ṣe yoga ní gbogbo ìgbà ṣùgbọ́n mo máa ń ṣe yoga.

Mo máa ń gba àwọn ímeèlì àìwúlò, àwọn ímeèlì tí ò wúlò fún mi. Rárá, mo máa ń gba àwọn tí à ń pè ní spam emails, àwọn ímeèlì tí ko wúlò tí ó kò wà ní inú folder mi tí ó ṣe nǹkan kan.

Mo máa ń ṣe irun mi ní ọ̀dọ̀ báábà, ọ̀dọ̀ báábà mo ti máa ń ṣe irun. Ṣùgbọ́n nígbàkigbà tí mbá lọ sí ìlú òkèrè, èmi ni màá máa ṣe irun mi fúnra mi. Nítorí pé owó tó fi ṣe irun ní ìlú náà ó pọ̀ gan. Ìdí ní èyí tí mo fi sọ pé tí mbàá lọ sí ìlú òkèrè, èmi ni màá máa ṣe irun mi fúnra mi.

Bẹ́ẹ̀ni, mo máa gbọ́ podcast púpọ̀. Àwọn podcast tó máa, tó máa ń kọ́ mi ní ọgbọ́n, tó dẹ̀ máa ń kọ́ mi ní àwọn nǹkan dáadáa, bí mo ṣe máa ń hùwà, bí ẹni ṣe máa ń hùwà láwùjọ, bí ènìyàn ṣe máa ń ṣe oríire, bí ènìyàn ṣe máa ń di ènìyàn pàtàkì láwùjọ. Àwọn podcast yìí mo máa ń gbọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a kọrin. Mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀. Gbá tí mo wà ní kékeré ìgbà ewé mi, mo wà lára àwọn akọrin ìjọ. Ṣùgbọ́n bọ́ ti jẹ́ pé mo ń dàgbà, mo bẹ̀rẹ̀ sí ní kúrò níbẹ̀. Mo lọ sí àwọn tó máa ń ya àwòrán. Wọ́n á ya àwòrán ní ilé ìjọ. Ṣùgbọ́n mo fẹ́ràn kíkọrin gidigidi gan.

Mo mọ bi a ti ń ṣe oúnjẹ gan an. Oúnjẹ sísè gangan oun ni mo kọ́ ní ìgbà tí mo wà ní ilé ìwé. Mo lọ kọ́ bi a ti ń se oúnjẹ oríṣiríṣi, bọ ṣe ń ro àmàlà, bọ ṣe ń tẹ̀bà, bí wọ́n ṣe ń ro sẹ̀mọ́, bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi ọbẹ̀, bí i ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀, ọbẹ̀ ẹlẹran, àwọn oní pọ́nmọ, oríṣiríṣi ni mo mọ bọ ṣe ń se.

Mo máa ń fọ àwọn aṣọ mi ní ọjọ́ àbámẹ́ta, tí i jẹ́ Sátidé. Ìgbà tí mo máa ń ráàyè fọ àwọn aṣọ mi leleyi, lẹ́yìn tí mo bá ti lọ sí ibi iṣẹ́ láti àárọ̀ títí dé láti ọjọ́ Àìkú títí dé ọjọ́, ọjọ́ ẹtì. Mo máa simi ọjọ́ tó kù, mo dẹ̀ máa fọ aṣọ mi ní ọjọ́ àbámẹ́ta.

Mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsèbáyé nítorí pé ó léwu gidi gan. Mi ò mọ nǹkan tó ti ṣẹlẹ̀ níbẹ̀, mi ò mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo wà kékeré níbẹ̀. Idi nìyí tí mi ò fi fẹ́ràn láti máa lọ sí ilé ìsèbáyé. Mo fẹ́ràn láti dúró ní ibi tí mo wà, èmi àti mọ̀lẹ́bí mi. Ẹnikẹ́ni tí n bá fẹ́ pé tó wà ní ilé ìsèbáyé, mo máa bá sọ̀rọ̀ lórí fóònù.

Mo máa ń wọ ìbọwọ́ ní ọjọ́ méjì, ní ìgbà méjì. Ìkini ní tí n bá fẹ́ sùn tí òtútù dẹ́ wà àbí ẹ̀fọn wà, mo máa ń wọ ìbọwọ́. Ikejì, oun ni ti bá ń gbá bọ́ọ̀lù, ti bá ń gbá bọ́ọ̀lù tí mo sì jẹ́ ẹni tan ń fi sílé, ẹni tí ó gbọ́dọ̀ jẹ́ kí bọ́ọ̀lù wọ inú nẹ́ẹ́tì, nẹ́ẹ́tì, mo máa ń gba, mo máa ń wọ ìbọwọ́.

Ní gbogbo ìgbà ni mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sílẹ̀ nínú ilé. Ìgbà mìíràn tó bá jẹ́ pé aya mi ma wà, máa dé kí n tó dé, mo máa fi kọ́kọ́rọ́ síbí kan bí ẹnu ọ̀nà. Ṣùgbọ́n, gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa mú kọ́kọ́rọ́ mi kiri nítorípé, nítorí àwọn adigunjalè. A mọ ẹni tí ń ṣ'ọọyan.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣìnà ri. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣìnà ri. Àgàgà tí bá lọ sí ibi tí mi ò mọ̀ ri, èmi máa ń ṣìnà. Nígbà mi mo máa ń lo Google map láti mọ ọ̀nà, ṣùgbọ́n mo ṣìmáa ń ṣìnà. Mo ti ṣìnà, ní ọjọ́ kan mo lọ sí ilé àwọn aya mi, mi ò mọ̀ ọ̀nà. Mo wá ṣìnà, ó dùn mi gidi gan nítorí pé àsìkò lọ ni mo ti ń wá ọ̀nà kiri.

Ní ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi. Ìgbà mí, ẹ̀ẹ̀mẹ́ta, ẹ̀ẹ̀mẹ́rin, ẹ̀ márùn ún ní ojúmọ́ kan ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi nítorí pé oṣù kọ́kọ́ mo ti kọ ìwé ránṣẹ́ sí oríṣiríṣi ibi iṣẹ́. Ìdí nìyí tí mo fi nílo láti wo ímélì mi kí n lè mọ̀ bóyá wọ́n ti gbà mí síṣẹ́ àbí wọ́n ò gba mi síṣẹ́

Mo ní èrò ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, ṣùgbọ́n láti ṣe biyí, mo nílò láti ṣe àwọn ǹkan púpọ̀ láti lè fẹ́ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Mo nílò láti ní ẹni tí mo fọkàntán, ẹni tí ó máa jẹ́ aṣojú ní ilé iṣẹ́ tí mo bá dálẹ̀ ní ìlú mìíràn. Ìdí nìyí tí mi ò ti fi dá ilé iṣẹ́ náà sí ìlú mìíràn. Ṣùgbọ́n mo lérò mo de lètò láti fẹ́ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn.

Bẹ́ẹ̀ ni, mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Ní ìgbà tí aya mi bímọ, a nílò láti fún un ní ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ náà sù pọ̀ tó jẹ́ pé a lè ra ẹ̀jẹ̀ náà níta. Ìdí nìyí tó fi jẹ́ pé mo nílò láti fún aya mi ní ara ẹ̀jẹ̀ mi láti fún ni láti jẹ́ ki ará ẹ̀ pé.

Mo ní aṣọ òtútù púpọ̀ púpọ̀ nítorí pé mi ò fẹ́ràn òtútù rárá. Òtútù máa ń jẹ́ kí ara mi ṣé gírì. Ìdí nìyí tí mo fi fẹ́ràn òtútù. Tó bá ti di ìgbà òtútù, mo máa ra aṣọ òtútù púpọ̀ púpọ̀. Tó bá dẹ́ ti di àsìkò ooru, mo máa, mo máa ń fi aṣọ náà pamọ́ àbí kí ń fi tà ní ọlọ́rẹ̀ẹ́.

Ènìyàn nílò láti ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ̀ kí eeyàn lè mọ irú ìwà, irú ìwà wọn àti irú ìwà tí èeyàn máa ṣe sí wọn, irú ìwà tí èeyàn máa ní sí wọn, àwọn nǹkan tó yẹ kí èeyàn ṣe pẹ̀lú wọn, àwọn nǹkan tí ó yẹ kí èeyàn ṣe pẹ̀lú wọn. Ìdí nìyí tí mo fi máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun níbi iṣẹ́, òun ni ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀sẹ̀ tó kọjá ni mo bẹ̀rẹ̀ sí ní kọ́ ǹkan tuntun níbi iṣẹ́. Ǹkan yìí ó ṣe kókó o ṣe pàtàkì láti kọ́ ní ẹnu iṣẹ́ nítorí pé tí n bá kọ́, àwọn akẹgbẹ́ mi máa fi mí lè sí ibi tí mo wà. Mo dẹ̀ nilo láti lu move pẹ̀lú àwọn akẹ.

Mo fẹ́ràn ago ọwọ́ gidi gan. Oríṣiríṣi ago ọwọ́ mo dẹ̀ ní. Mo ní ago ọwọ́ bí mẹ́ta so mẹ́rin tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Mo ní ago ọwọ́ bi méjì tí mo máa ń wọ̀ lọ ilé ìjọsìn. Ago tí mo dẹ̀ ṣe máa ń, mọ́wọ́ láti ṣeré jáde àbí láti lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo ní ago náà. Mo lè fẹ́ràn ago náà púpọ̀ púpọ̀. Mo fẹ́ràn láti máa wọ̀ ago ọwọ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ òun ni gbígbá bọ́ọ̀lù. Bí gbá bọ́ọ̀lù ni mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù gidi gan. Àti kékeré ni mo yẹn ti fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù. Ìgbà mí tí ó bá jẹ́ pé ó yẹ kí n fọbọ́, mo máa fi abọ́ tó yẹ kí n fọlẹ̀ láti lọ gbá bọ́ọ̀lù. Nítorí pé mo fẹ́ràn eré yìí gidigidi gan.

Mi ò kín sábà lọ sí ilé ìkàwé. Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé nítorí pé ilé ìkàwé mi wọ́n ní yàrá mi. Mo máa ń kàwé ní inú yàrá mi. Mo sì fẹ́ràn rẹ̀ gidigidi gan nítorí pé mi ò ní rí àwọn èèyàn láyìíká. Mo fẹ́ràn láti máa kàwé níbi tó jẹ́ pé kò ní sí àwọn èèyàn láyìíká, èmi nìkan ni mo máa wà níbẹ̀. Ìdí nìyí ló fi jẹ́ pé ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé.

Mo fẹ́ràn ice cream gidigidi gan. Mo fẹ́ràn cream tó wà nínú ice cream, mo sì fẹ́ràn pé ice cream máa ń tutù gan, kò kí n kò kí kò rí bí omi, ó ki díẹ̀, ó ṣàn díẹ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ice cream gan, ó sì máa ń ṣe mi lára, ó máa ń ṣe mi lára lọ́jọ́, ó máa ń tutù tí ẹni tí èèyàn bá mu. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ice cream gan.

Ẹ̀yìn máa ń fọ mi tí n bá ti ṣe iṣẹ́ púpọ̀ àbí mo ti ṣe iṣẹ́ tó ju agbára mi lọ àbí mo ṣiṣẹ́ ẹ̀yìn. Àwọn iṣẹ́ imi wà tó jẹ́ pé iṣẹ́ ẹ̀yìn ni wọ́n. Tí n bá ti ṣe iṣẹ́ ẹ̀yìn, ẹ̀yìn máa ń fọ́ mi. Mo máa nílò láti lo ògùn láti jẹ́ kí ẹ̀yìn náà lọ. Tí mio bá lo ògùn, ẹ̀yìn fífọ̀ yìí, ó máa ma gbòòrò si.

Mo ti gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n ẹ̀kan náà ni mo gun ọkọ̀ ojú omi rí. Mo dẹ̀ fẹ́ràn ẹ́ gidigidi gan, ṣùgbọ́n ẹrú bà mí nígbà tí mo wà ní orí omi. Mi ò fẹ́ràn láti máa rí omi. Ọkọ̀ náà dẹ́ n rìn lórí omi. Ó yà mí lẹ́nu gan bí ọkọ̀ náà ṣe ń rìn lórí omi.

Mo fẹ́ràn láti máa jẹ láti máa mu gàárì ní ọ̀sán nítorí pé gàárì ṣe pàtàkì fún ara although ṣùgbọ́n ó máa bá ojú jẹ. Gàárì ó wà okay fún ara. Ní ìdí ní èyí tí mo fi máa ń jẹ, mo fi máa ń mu gàárì àti ẹ̀pà àti ṣúgà àti mílìkì ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo ní oúnjẹ tí mo fẹ́ràn jù. Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun ni ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ẹran ṣíkìnì. Mo sì mọ bó ṣe ń se oúnjẹ yìí náà. Oúnje yìí dáradára gan fún mi ó dẹ̀ máa ń ṣe ara ní i loore di tí mo fi fẹ́ràn è lè lè yìí. Oúnjẹ tí mo bẹ̀rẹ̀, mo bẹ̀rẹ̀ sí ń jẹ oúnjẹ yìí láti kékeré. Ó sì jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù.